À bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lójoojúmọ́, n fẹ́ gan. Kò dẹ̀ ṣe ǹkan tíí mo ṣe torí ìtọ́ná ni, kò ṣe pé mo fẹ́ ṣe é torí kí àwọn èèyàn lè rí mi àbí ká rí mi. Rárá. Bí à ti pé ọ̀nà tí a máa ń ràn, ríran lọ́wọ́, kí ẹ̀yàn máa rán ẹ̀yàn lọ́wọ́, à ti inú ilé ló ti bẹ̀rẹ̀ àti pẹ̀lú àwọn ará ilé, àwọn òbí, àwọn ìyàwó ọmọ àti àwọn ará, ará ibùgbé inú ilé àti àwọn ará àdúgbò. Bẹ́ẹ̀ ni, bó ṣe, bó ṣe bẹ̀rẹ̀ ní yẹn. A dẹ máa ń ṣe torí pé látara pé kí ẹ̀yàn sa máa ṣe dáadáa sí àwọn èèyàn náà ni. Kí ẹ̀yàn máa nífẹ̀ẹ́ àwọn èèyàn, kí ẹ̀yàn máa ṣe dáadáa fún wọn. Ìgbà mìíràn ó lè jẹ́ owó a máa fún wọn, ìgbà mìíràn ó lè jẹ́ oúnjẹ, ìgbà mìíràn ó lè jẹ́ ǹkan mi, ìgbà mìíràn ó lè jẹ́ kí ẹ̀yàn rẹ́rìn sí ẹ̀yàn làsán tàbí ìgbà mìíràn ó lè jẹ́ kí ẹ̀yàn sọ̀rọ̀ tó dáa sínú ẹ̀yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n wọ́n níwọ̀nba, níwọ̀nba, owó ọ̀ṣọ́, bíi ago, bíi àwọn mésìkí àti àwọn lọ́finda, bíi fila, bíi bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ẹyin mi làwọn, bíi àwọn chain, bíi àwọn tó ní gold tó máa ń fi sọ́run àti ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tọ́, tọ́ fún àwọn ọkùnrin. Àwọn obìnrin máa ń sábà lo àwọn obinrin lo tó fún, kó máa lo iru nkan bẹ́ẹ̀ yẹn, gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Awa lè lo silver.

Ẹ̀, eleyìí jẹ́ kàyéfì sí mi, mi ò, àti mo kan ǹkan tuntun níbi iṣẹ́. Hmm, n yẹń ṣẹlẹ̀ lánàá, mo màá sábà mú ìwé àti ẹ̀rọ ta fi ń ko ǹkan mo máa mú dání. Hmm, lo kọ àwọn ǹkan tuntun lánàá.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, eléyìí jẹ́ nǹkan tó pa mí lẹ́rìn nítorí, nítorí ọwọ́ náà la máa fi kọ nkán. Bẹ́ẹ̀ni, màá kọ ìwé pẹ̀lú ọwọ́ àti ẹ̀rọ nǹkan tó fi ń kọ nkán.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, Ọpẹ́ ní fọ̀ lọ̀run. Alhamdulillah, ó máa rọrùn tí ń bá sùn, kò sí wàhálà kankan. Ọpẹ́ ní fọ̀lọ̀run. Ká ṣa máa dúpẹ́, ká ṣa máa dúpẹ́ ní gbogbo ìgbà pé a rọrùn sùn. Àwọn mìí wà, wọ́n ò rọrùn sùn. Kódà wọ́n ní owó, wọ́n gẹ́tì òògùn, wọ́n lógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n láwọn dókítà àti àwọn tó ń ṣe ìtọ́jú wọn ṣùgbọ́n wọ́n ò rọrùn sùn. Kí ni ká ṣe sọ? Ka máa dúpẹ́ ni.

Mo máa n-- mo jẹ́ ẹnìkan tó máa ń fẹ́ kí àlàáfíà wà níbi tí mo bá wà. Wọ́n ti mọ̀ mí mọ̀ yẹn. Torí náà tí n bá wà níbi kan, mo máa ń fẹ́ kí àlàáfíà wà n bẹ̀. Tí ìjà bá wà nbẹ, màá wà láàárín àwọn tó máa sokùn fa bí ìjà yẹn ṣe le parí. Tí a bá rí àwọn ẹlẹgbẹ́ tí wọ́n ń jà, a máa bá wọn sọ díẹ̀díẹ̀ ni pé ẹ fi ìjà yìí lẹ̀, ìjà yìí ò da tó, ẹ má kọjá ààlà, ẹ ṣe sùúrù, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, èèyàn o kì í jàjà tán. A máa jà, a dẹ̀ máa parí ẹ náà ni. Kò ju bẹ́ẹ̀ náà lọ.

Mo máa ń, bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú, pẹ̀lú oníbàárà mi ni pé, mo máa ń kọ́kọ́ kí wọn, bá wọn sọ̀rọ̀. Tí àwọn fáìlì kan bá wà tí mo ní láti tò kí a tó pàdé, màá tò ó dáadáa, màá tò ó. Tí àwọn ǹkan kan wà tí n bá, tó bá ní, tó bá ní ṣe pẹ̀lú pé mo ní láti mú wá, màá mú wá, màá tò ó kalẹ̀ sílẹ̀ kí a tó pàdé oníbàá-- kí n tó pàdé oníbàárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Awa bá wọn sọ̀rọ̀. Bí a bá ti bá wọn sọ̀rọ̀, màá wá múú, wọ́n ti bá wọn sọ̀rọ̀, a wá, wá ibi tí a ti fẹ́ pàdé àti àwọn ǹkan kan tí a fẹ́ ṣe ní ìpàdé náà. Bẹ́ẹ̀ni.

Mo wà ní ojú ọ̀pọ̀ ayélujára bí i márùn-ún, bí i mẹ́rin sí márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ. Mo wà lórí èyí tó ń pè ní Twitter. Mo wà lórí èyí tó ń pè ní Telegram. Mo wà lórí èyí tó ń pè ní WhatsApp. Mo wà lórí èyí tó ń pè ní YouTube. Mo wà lórí èyí tó ń pè ní WhatsApp Business àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí mo lè rántí ń sì ń ní yẹn tí mo ní fáìlì pẹ̀lú gbogbo won mo de maá ń ṣába lo wọ́n, lati fi bá awọn eeyan sọ̀rọ̀ làti fi wá àwọn oníbàárà mi àti máa sọ àwọn nǹkan tó láàláfíà máa fọ́n wọn ká lórí ilẹ̀ láwùjọ.

A máa ń gbọ́ ìró àwọn oníbàárà látara ọ̀nà tó pọ̀. A lè wà lórí àwọn ayélujára kí a gbọ́ ìró wọn tàbí ká ṣe ká fọ́ ads sí tá, àwọn adverts tí wọ́n á fọ́ ká, ká máa gbọ́ ìró wọn tàbí ká wá wọn ní, ní, ká wá wọn ní, ká wá wọn rí àti àwọn ọ̀nà mìíràn.

Kí máa wákàtí mi lò mo fi máa ń wo ojú ibò ojú ojúmọ̀. Kí máa pàrọ́, kó ni ẹni tí ó bá parọ́ máa jalè. Mi ò kí ń sábà mọ iye wákàtí náà. Mi ò kí ń sábà mọ iye wákàtí náà. Mo kan maa n wo náà ni. Mi ò kí ń sábà mọ iye wákàtí pàtó.

Àkọ́kọ́ ni pé tí n bá ti jí ní àárọ̀ nínú òwúrọ̀ nígbà mi, mo lè jí ní ago mẹ́ta. Nígbà mi ago méjì tí n bá ti jí. Torúnbá sì wà lójú mi, mo máa bọ́jú, máa lọ sínú balùwẹ̀, máa gbọ̀sẹ̀ gbọ́ra, màá wá bọ́jú. Bí mo bá bọ́jú, mo lè sún padà. Tí n bá ti sún padà, màá wá jí níbí nǹkan bí ago mẹ́rin, ago mẹ́rin àbọ̀ tàbí ago márùn-ún. Tí n bá ti wá jí, mo máa kírun, tí wọ́n ń pè ní kíámu layl. Tí n bá ti wá parí, mo máa, tí n bá ti parí, mo máa bẹ̀ lọ́hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí n bá ti parí gbogbo ẹ̀yẹn ṣá, màá wá gba mọ́sálásí lọ. Mo máa gba mọ́sálásí lọ, tí n bá ti kírun tán, mo máa dárí padà sílé. Wa ṣètò bí àwọn ọmọ mi ṣe máa lọ sí ilé ẹ̀kọ́ àti máa rán àwọn ìyàwó wa lọ́wọ́ nílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, hm, nígbà mí máa ń ṣèwádìí wọn, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn, bí a ti bá lẹ́ni tí mo gbà sí ibi iṣẹ́, máa ní ká mú àwọn ìwé kan wá, nibọ́ lọ́ ti ń bọ̀? Nibọ́ lọ́ ti wá? Ṣé wọ́n ti ṣerò iṣẹ́ bẹ́ẹ̀ rí? Ṣé wọ́n ti ní ìmọ̀ npa iṣẹ́ yẹn rí? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hm, ṣùgbọ́n ìwádìí yẹn ni wọ́n ba, ó ní wọ́n, ni ó ṣe, ó ni wọ́n bá. Wọn a máa ṣèwádìí ni wọ́n bá. Hm, kín to gbà wọ́n ṣiṣẹ́ torí pé ó níṣe pẹ̀lú irú iṣẹ́ tá ń ṣe. Ọ̀kan tó lè ṣe àwọn ìwádìí kan ṣùgbọ́n a máa sábà ṣe ìwádìí kí ó gbà tó bá tí àsìkò bá gbọ̀wán láyè láti ṣe bẹ́ẹ̀.

Mi ò fi bẹ́ẹ̀ ga lọ títí bẹ́ẹ̀ yẹn. Gíga mi, mo ní wọn bà, mo ga tó nǹkan tí ẹni tí wọ́n pè ní tí wọ́n bá máa dúró wèrè, wọ́n máa ni pé five, bóyá bí five seven àbí five six.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé ẹyin lẹ́ẹ̀kọ̀okan. Bẹ́ẹ̀ni, kò wá n ṣe nínú àpò o, mo maá ń gbé nínú àwọn kírétì ẹyin ni mo ti máa ń gbé.

Uhm, kò sí, kò sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń fún mi látara, ìtara níbí iṣẹ́. Uhm, nítorí mo jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ níbí iṣẹ́. Àyafi tó bá jẹ́ pé ìtara yẹn wá la tọ̀dọ̀ mi pé, "à, irú iṣẹ́ tí mò ń ṣe báyìí ò, mo tun fẹ́ kí èyí tó tún ga jùlọ tó wá sáyé, tó wáyé." Àyafi bẹ́ẹ̀, nǹkan tó máa ń sábà ṣe mi nìyẹn pé, "à, mo tun fẹ́ èyí tó tún dà jú eléyìí lọ o." Titun rẹ̀ rẹ̀, ṣùgbọ́n mi ò jẹ́ ẹni tó máa ń sábà ní wàhálà pẹ̀lú àwọn èèyàn.

Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni àwọn tí wọ́n tóbi, inú àwọn fáànù tàbí AC tí wọ́n tóbi tí wọ́n ò dé ń sábà pariwo, tí wọ́n sábà pariwo, tí wọ́n ní ohun kẹ́lẹ̀, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa nígbàkigbà, lóre kórè àti àwọn tó ní, tó ní, ẹ́, tó ń ṣiṣẹ́ dáadáa.

Ọjà tuntun yóò jáde, ó ti ṣe díẹ̀ náà. Ọjà tuntun fi yọ jàdé. Hmm, torí pé èmi, ọjà táa ṣe gbẹ̀yìn, à tí ì ta tán, a sì ń tà wọ́n lọ́wọ́. Boyà táa bá ti ta tán, a wá bí ọjà mi tuntun ṣe máa jáde nítorí kò rọrùn, ṣùgbọ́n à ń bẹ lọ́hun kọ́lọ́hun ṣe ní rọrùn. Àti pé èmi náà tó wà lẹ́ni tó ń yíwọ́ iṣẹ́ padà, nítorí mo fẹ́ ṣiṣẹ́ mi. Ṣùgbọ́n bí pé ọjà yẹn ó, ó, ó fẹ́rakù díẹ̀

Bẹ́ẹ̀ni, mó máa ń jẹ àwọn oúnjẹ tó da fún ìlera lọ́pọ̀lọpọ̀ bí i àwọn èso, àwọn èso tó dá fún ara tàbí àwọn ẹja tó dá fún ara, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí àwọn nǹkan tó máa ń ṣàfàrà aláǹfààní.

Rárá o, mi ò mọ̀, àmì ìràwọ̀ bíi tí bá o, mi ò mọ̀. Kódà mi ò ní ìgbàgbọ́ sí, mi òún ṣẹni tó ní ìgbàgbọ́ sí àwọn nǹkan bẹ́ẹ̀. Mi ò mọ̀, mi ò lè gbàgbọ́ sí inú ẹ̀.

N tele ní kékeré, ní kékeré mi ni mo máa sábà fẹ́ràn, iru àwọn àlọ́ bẹ́ẹ̀ yẹn. Èéh, ṣùgbọ́n nísinyí tí mo ti dàgbà, a ṣiṣẹ́, ẹ fẹ́ yá owó, o ṣubú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti pé ẹ̀sìn wa ò, ẹ̀sìn wa ò gbà wá láyé ká kan má rẹ́rìn dárayá, rẹ́rìn nikan atí awon alọ tí ó ṣe ni ànfàní tí ó máa sì kó lọ. Ó ti yé. Àwọn eyi ti ọba tó ba n ṣànfàní, ẹsin, ẹ̀sìn fẹ́ ká máa fi àsìkò wa máa gbọ́

N kò sí pé bá yí kò sí ọ̀nà méjì náà. Àyàfi pé ká kọ́kọ́ fi Ọlọ́run síwájú. Kí'ànìyàn wa dáa nípa Ọlọ́run. Pé a fẹ́ gbé ìnrìn àjò kó Ọlọ́run ṣe ní rọrùn fún wa. A máa bẹ Ọlọ́run lórí ẹ̀. A máa ṣe nǹkan tó Ọlọ́run fẹ́. Ka tó wá di àníyàn wa pé a fẹ́ gbé ìnrìn àjò. Ka tó kó eléyìí síwájú, ka tó di ẹrù wa pé a fẹ́ gbé ìnrìn àjò. A dẹ̀ bá àwọn ará ilé sọọ́, àt'àwọn tí a mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ wa. A bá wọn sọ, a bá wọn, a tún gbọ̀ nǹkan tí àwọn náà máa sọ npa ẹ̀. A wá máa ṣètò owó ta fẹ́ mú lọ síbẹ̀ àti àwọn aṣọ àti àwọn nǹkan ta fẹ́ palẹ̀ mọ́ lọ síbẹ̀. A wá palẹ̀ mọ́ ẹ̀. A wá ṣọ irú mọ́tò ta máa wọ̀ lọ tàbí nǹkan tó máa yín ni, nǹkan ogún tó máa gbé wa lọ. A dẹ̀ máa bẹ Ọlọ́run náà bá ṣe ń lọ síbẹ̀. A dẹ̀ ta bá tún délé ka tó wọlé, a bẹ Ọlọ́run. Ka tó, ta bá wà lórí ọ̀nà, a bẹ Ọlọ́run. Ta bá tún bọ́lẹ̀ níbi ta tún lọ náà, a tún bẹ Ọlọ́run. A tún dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run tó ṣe ẹ́ ní irọrùn.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ púpọ̀ nítorí pé alakoko àkọ́kọ́ ni pé èmi ríra mi bí ẹni tó jẹ́ olùdásẹ́ sílẹ̀. Ẹ jẹ́ kí n mu wá bẹ́ẹ̀yen. Mo jẹ́ ẹni tó jẹ́ tí mo ríra mi pé mo jẹ́ ẹni tó máa mú jẹ́ olùdásẹ́ sílẹ̀. Nítorí náà àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ bí ka ṣe àwọn, àwọn áàpù tí ó lè ṣe àwọn èrò láǹfààní lọ́dún tí àwọn èèyàn lè lò lójoojúmọ́ tí ó máa ṣe wọ́n láǹfààní. Tàbí ká mú àwọn ǹkan, àwọn ǹkan àjìdásílẹ̀ tó jẹ́ mọ́ pé, pé yá bí àwọn ǹkan tuntun tí àwọn èèyàn lè lò tó máa lè lò ní ìgbésí ayé wọn tó bá máa mú ìrọ̀rùn wá fún wọn tàbí tó tó bá máa jẹ́ kí wọ́n máa ga sí nínú ìmọ̀. Àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè ṣe àǹfààní fún àwọn èèyàn. Àwọn èrò mí fún àwọn iṣẹ́ tí mo lè ṣe ní ọjọ́ iwájú nìyẹn.

Ah! Èmi ò jẹ́ ẹnìkan tó máa ń sábà jókòó ti ojú àwòrán bẹ́ẹ̀ yẹn lójoojúmọ́. Àwòrán tí à ń pè ní tẹlifíṣàn. Mi ò, mi ò jẹ́ ẹnìkan tó kò ṣáyé fún, àti pé àwọn nǹkan tí ó wà ní iwájú mi pọ̀ ju kí ẹ̀yan ò máa jókòó wo tẹlifíṣàn lọ àbí àwọn nǹkan àwòrán. Mi ò kí n kò ṣi igbàláyè fún. Torí a ò bùkátà sí àwọn nǹkan púpọ̀, àwọn ènìyàn náà ò dẹ́ bùkátà sí mi. So kò ṣáá ṣì kọ̀ ẹ́, kò ṣáá ṣì kọ̀ ẹ́, kò ṣáá ṣì kọ̀ ẹ́, kò ṣáá ṣì kọ̀ ẹ́. Mi ò le sọ pé iye báyìí ni lójoojúmọ́, kò ṣ'áṣìkọ̀ ẹ́. Àwọn ìgbà mi wà tí jẹ́ pé bóyá tí bá lọ síbi kan àti tí ó bá jẹ́ ilé olóòrún, bí àwọn wá bá pàdé, bí àwọn wù lọ́wọ́ àti ó bá jẹ́ nǹkan tí ó ṣe àǹfààní, mo lè jókòó wo díẹ̀. Jókòó wo díẹ̀ bẹ́ẹ̀, jókòó wo díẹ̀ bẹ́ẹ̀. Kí n tó sọ pé mo fẹ́ jáde sí ibòmíràn.

Rárá o. Mi ò ní nọ́mbà ọ̀, mi ò ní nọ́mbà ọ̀ àti pé olójú àwọn tó lè máa gba nọ́mbà wọ̀n bẹ yẹn.

Àkókò tí mo máa ń lọ sùn ní ọwọ́ alẹ́ níbi i bí i ìgbà mí, ó lè jẹ́ ago mókànlá, ìgbà mí ò lè jẹ́ ago kan òru tàbí kó jẹ́ ago méjì nígbà mí, nígbà mí, mo pọ̀. Ehn Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ń sábà pẹ̀lo sun tí mo mọ̀

Rárá o, mi ò kí ń sábà ṣe léyìí, mi ò kí ń sábà ṣe léyìí àti pé tí ó bá ti jẹ́ nǹkan tó ṣànfààní, wọ́n máa ń jẹ́ akọ́kọ́ ni, akọ́kọ́ ninu awon eyan tó máa sáa fun.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àwọn èyí tó so mọ́ àwọn ìgbà tí a máa ń ṣe ọdún nínú ẹ̀sìn wa, bíi ru àwọn ọjọ́ Eid méjèèjì lápapọ̀ tàbí ọjọ́ Jumu'ah abbl.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo máa ń ṣe ìdárayá lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n pẹ̀lú wọnba ni tí ó gbọdọ̀ pọ̀ jù. A máa ń ṣe ìdárayá,, máa ṣe ìgbà mí ì máa kó àwọn ẹbí lọ àti àwọn ọ̀rẹ́ àti àwọn ará. Ma ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà mí ì á lè lọ sí àwọn ibi tí àwọn ilé ìdárayá tí a ti máa ń ṣe, a lè lọ sí bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Ni, ni ọ, ìgbà tí mo bá nílò rẹ̀, nígbà tí mo bá nílò rẹ̀, màá ń ka àwọn àdéhùn rẹ̀ dáadáa. Ati pé ọ̀kọ̀ọ̀kan máa wà nínú àdéhùn tí, ẹ́, ẹni tó ń ṣe àdéhùn, àwọn tó jọ ń ṣe àdéhùn gbọ́dọ̀ gbọ́yè dáadáa láti má dàá wàhálà lẹ́ ẹ̀ lọ́jọ́ iwájú. Mo máa ń ka àwọn àdéhùn dáadáa.

Àwọn tó-- nǹkan tó wà nínú àpò owó mi ni mo láwọn, àwọn nǹkan tí wọ́n ń pè ní virtual, virtual property. Bí i àwọn virtual property kan tí mò ń fi pamọ́. Tójẹ bí i àwọn orúkọ, àwọn orúkọ àwọn ilé lórí ìńtánẹ́ẹ̀tì, àwọn sáìtì tí a máa ń lò lórí ìńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, a máa ń tọ́jú wọn bí i àwọn orúkọ wọn yẹn ta máa dẹ ń tà. So, mo dá àwọn orúkọ bí i méjì ní báì báì tí mo fẹ́ tà.

Rárá o, rárá o. Èmi ò kí ń bá wọn mú o, èmi ò kí ń mú Ó ti ní àwọn nǹkan tí a lè mú. Gẹ́gẹ́ bí inú ẹ̀sìn wa, bí ẹ̀sìn ṣe fún wa ní lánàá, àwọn nǹkan táa lè mú, ta lè jẹ́.

Rárá o, mi ò kí ń sábà mu Ògùn lójoojúmọ́, àfìpé díẹ̀ díẹ̀ mo ma n sábà mu. Bí pé mò ń wo àwọn ẹ̀yà ara mi, tí ìfẹ́ ki nkan lọ̀ ṣẹlẹ̀ sí látara àwọn ògùn pípọ̀ nílò pípọ̀. Àtìpé àwọn ògùn kan wà tí a lè lò lójoojúmọ́ àti àwọn mìí wa tí a lè lò lójoojúmọ́

Rárá o, mi ò jẹ́ enikan tó ní irú àwọn gíláàsì báyìí. Mi ò kí ń sábà lo wọn, mi ò nílò fún, mi ò dé rokátá láti rà á. Sugbon àwọn èèyàn kan máa ń lò ó ṣùgbọ́n èmi ò, mi ò tí ẹ mọ àwọn tí wọ́n ń lò náà.

Ah! Eléyìí ò jẹ́ nǹkan tó ti pẹ́, ó jẹ́ iṣẹ́le tó ti pẹ́ nítorí pé, tẹ́lẹ̀ nígbà tí mo kéré nígbà tí mo sì wà pẹ̀lú àwọn òbí mi ni mo sì máa ń lọ sí ilé oúnjẹ. Ṣùgbọ́n nísìnyuí pẹ̀lú ìyàwó, ìyàwó mi gan oun gbà kí n máa lọ sí ilé oúnjẹ a máa ń se oúnjẹ wa nílé. A kì ín mú bukátà àbí ráyè lọ sí ilé oúnjẹ.

Àwọn nǹkan tí èmi máa ń ṣe, tí mo máa ń ṣe ní àwọn òwúrọ̀ kọ̀ọ̀kan pọ̀. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù lọ ni pé tí a bá jí lówúrọ̀ bẹ́ẹ̀ yẹn, a kọ́kọ́ máa yin Ọlọ́run tó dá wa, máa yin Ọlọ́run. Elé yìí ló jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin ǹkan tí mo máa ń sábà ṣe lówúrọ̀. Àwọn ǹkan mí lè wà láàárín ẹ̀ ṣùgbọ́n A àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nbá Jọ́sìn fún Ọlọ́run jẹ́, ó jẹ́ ǹkan tí ó bàbàrà, ó jẹ́ ǹkan tí ó bàbàrà tó tóbi jù lọ nínú gbogbo ǹkan tí máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Batiri fóònù mi, ohun máa ń dúró. Kódà wọ́n ṣe mọ́ fóònù wa ni, ó wà nínú fóònù. Kò sì èyí tí a máa ń yọ sílẹ̀ tàbí tí a máa ń pàrọ̀. O jẹ́ ǹkan tí wọ́n ṣe mọ́ adádá mọ́ fóònù náà. A ti pé batiri náà má ń, batiri náà má ń, ó má ń dúró ó má ń pẹ́ kó tó kú, òun a máa ń pẹ́ kó tó kú. Só yẹ fóònù, mékì fóònù mi ni Itel. A dẹ̀ mọ̀ ọ́n fún batiri tó má ń dúró dáadáa, tó má ń dúró pẹpẹ́pẹ́. Bẹ́ẹ̀ ni.

N, àwọn ètò ìdárayá mi kò sí nǹkan tó bá bára lọ náà títí lọ bẹ́ẹ̀. Ó jẹ́ nǹkan tó gbà mí, mo lè, ó lè jẹ́ pé ilé màá ti máa ṣe àwọn nǹkan ìdárayá. Mo lè sọ pé mo fẹ́ ka Quran. Ilé náà máa ń mú ìdárayá wá, ka Quran tàbí kí n gbọ́ àwọn allfa tí wọ́n sábà ń sọ̀rọ̀ ńi pa ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mí wà pé a lè jáde lọ, èmi àti àwọn ẹbí mi, ká lọ síbi tó da. Àwọn ibi tó wọ́n ti máa ń ṣe àwọn ìdárayá. Ó yá bí ká mú àwọn ọmọ lọ síbi tí wọ́n ti máa gun jangilófà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, elèyí jẹ́ ìbéèrè tó, to pani lẹ́rìn-ín díẹ̀. Kò sí ẹni tó fẹ́ràn kó wà nínú ooru. Mi ò búkátà sí pé kí n má wà nínú ooru, kò sí ẹni tí a ti pé ooru máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fẹ́ dà àti pé tí kò ní jẹ́ kó kọ́kọ́ rorí ro dáadáa, ri ori dáadáa wá tun máa dààmú àlàáfíà ara ẹ̀, àlàáfíà ara ẹ̀ eleyi o dà púpọ̀ lọ.

Rárá o, èmi ò wọ aṣọ àkayọ́rí níbi iṣẹ́ rí. Tàbí mo rántí ní ìgbà kan tí mo wọ̀ àwọn aṣọ irú eyi tó máa ń dáàbò bo ojò ní ibi iṣẹ́ tí mo tin ṣiṣẹ́ tẹ́lẹ̀. Wan fún wa ní aṣọ ye, òkè àti ṣálẹ̀, aṣọ yen má dàabòbo wa nínú ojò. A fi pé eleyii níkan náà mo rántí pé ohun tí mo ti wọ̀ rí dáadáa tẹ́lẹ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn rẹ̀ láti máa pín oúnjẹ mi nítorí pé kò sí àǹfàní kankan nínú kí oúnjẹ á hun, kò sí àǹfàní kankan bẹ́ẹ̀. Àti pé èèyàn kọ̀ má má díwọ́ àwọn nǹkan tó dá tó dá tí ó yẹ kó máa wá sọ́dọ̀ èèyàn. Àti pé ẹ̀sìn gan kọ́ wa pé ká má ya hun, ká máa pín oúnjẹ. Pé àkọ́kọ́ ni pé èyí tó ti ẹ̀ dáa jù nínú kí èèyàn má ṣe dáda fún àwọn èèyàn ni pé kí èèyàn máa pín oúnjẹ, kí èèyàn máa pín oúnjẹ. Nítorí náà mo fẹ́ràn rẹ̀, mi, mo ní ìfẹ́ sí gan. Nítorí pé àwọn èèyàn wà lọ́pọ̀lọ́pọ̀ tí wọ́n ń, tí wọ́n ń dààmú kiri, tí wọ́n ń dààmú kiri, tí wọ́n ò rí nǹkan jẹ. Tí èèyàn bá tún ṣe eléyì, a tó jẹ́ kí wọ́n rẹ́rìn-ín, a tó mú dùnnú wá sínú ìgbèsè ayé wọn.

Nǹkan tí màá ń wọ̀ nígbà tí m'bá lọ sùn, ó pò gan. Nígbà mí mo lè fi aṣọ kẹ́yìn ka tó wọ ṣòkòtò sílẹ̀. Nígbà mí mo lè wọ ṣòkòtò lọ́ sùn. Nígbà mí mo lè wọ singlet níkan sórí ṣòkòtò. Nígbà mí mo lè dá aṣọ bora, àwọn aṣọ ńlá ńlá gbángbà tí a máa fi ń bora, àwọn aṣọ bora mo lè dá bóri. Tàbí kí n wọ bóyá bí jàlamia àti bá jàlábia àti bá wọ́ dè látita, mo lè tún gbé sùn nígbà mí. Ṣùgbọ́n kò sí ǹkan tó da tó, nítorí màá fẹ́ bùkátà pé kí n bọ́ gbogbo àwọn aṣọ tí mo wọ̀ wá látìta kí n tó lọ sùn.

Rárá o, mi ò kí ń di ọjà bọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí mi ò pòkátà sírú ẹ àti pé tí bá ti ẹ máa di ọjà, màá ti di kín tó lé ilè kín tó wọnú ọkọ̀. Aborọ̀ máa ń di ọjà nínú ọkọ̀. Rárá o, mi ò kí ń sábà ṣe bẹ, màá ti di lẹ́ẹ̀ kalẹ̀ kín tó wọnú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi bí i àwọn ìwé tó ṣe níyan lanfani bí i Quran, bí i àwọn ìwé mi na táwọn èèyàn tun kọ tó ṣe ànfàní tó ní ọgbọ́n púpọ̀ nínú ẹ̀, bí i àwọn ǹkan tí àwọn ọmọdé fi i ń ṣeré, àwọn tó fi ń ṣẹ́ tó ní àwọn ǹkan tó jẹ́ ǹkan ọlọ́gbọ́n nínú ẹ̀. Mo ní ǹkan ọlọ́gbọ́n tó pọ̀ nílé tí mo dẹ̀ sì fẹ́ rà sí i. Òǹkan báìbàì máa ń sábà lò nílé.

Ìgbà tí mo bá ra àwọn ẹ̀ro wọ̀nyí ni bóyá tí iye tí mò ń lò lọ́wọ́ bóyá ó sọnù tàbí mo ti lòó pẹ́pẹ́pẹ́ ó wá ní àwọn wàhálà kọ̀ọ̀kan ni maa fi wòó pé mo fẹ́ lọ ra tuntun nítorí mo mọ̀ pé mo bàjẹ́ síbẹ̀ yẹn. Nítorí pé a ti máa kọ́kọ́ dúró kí nǹkan ṣe é náà àbí nǹkan ṣẹlẹ̀ kí n tó lọ sọ pé mo fẹ́ pààrọ̀ ẹ̀ tí ó dẹ̀ dáaá pọ̀, tí ó dẹ̀ dáa á pọ̀. Ó yẹ kí èèyàn tí pààrọ̀ ẹ̀ kí ọjọ́ tó bá kù tó máa ṣe nǹkan yẹn dé.

Rárá o, mi ò ní ọgbà, ṣùgbọ́n mo ń jẹ́, mo ń jẹ́ràn ẹ, mo dẹ̀ ní bùkátà síi láti gbé àwọn ẹbí lọ sí ibi tó, ọgbà tó fẹ̀ dáadáa, tó dẹ̀ jẹ́ nílu ibi tí ó dáa, ti awọn eeyàn ngbé, tójẹ̀ àwùjọ tó dáa. Mi ò lọ́ gbà, mi báyìí báyìí ṣùgbọ́n mo ń jẹ́ràn ẹ, mo ń pínù pé Ọlọ́run á bá mi ṣe, kin ni ọgbà tó fẹ̀ dáadáa tí màá lò, tára maá lò, ti ẹbí maá lò.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn ni ká máa gbá bọ́ọ̀lù, ká máa gbá bọ́ọ̀lù tàbí ká máa gbá èyí tí wọ́n ń pè ní tennis àti golf. Ṣùgbọ́n èyí tó ga jù lórí gbogbo ẹni, mo fẹ́ràn láti máa ka kọ́ràn nì ju. Mo fẹ́ràn láti máa ka kọ́ràn nìju. Àti pé, mo mọ àwọn eré ìdárayá yìí lè máa ń wáyé nígbà tí a bá wà pẹ̀lú àwọn ẹbí tàbí a kan ro pé, "Jẹ́ ká lọ ṣeré báyìí." Ṣùgbọ́n kò n sábà wáyé ní gbogbo ìgbà. Ṣùgbọ́n àwọn èyí tí mo fẹ́ràn jù náà mo ti kà sílẹ̀

Rárá o, kò sí nǹkan tí mo mọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Mo sá mọ àwọn tí wọ́n máa ń ṣe, pé wọ́n máa ń kà, ṣùgbọ́n mi ò tí ì gbọ́ yé dáadáa.